Ṣé o máa sáré mi dédé sáré. Boyà ti ń bá fẹ́ lọ sí ibi kan, mo ti wá pẹ́, ma máa ń sáré, àbí? Bí yan duru dé mi ibi kan, mo tí wa dá yan dúró, fẹ́ máa sáré kí ń ba lè tètè dán yàn, àmọ́ pé kí n máa dá sáré, mo kàn sáré lásán. Ní sáré o, ní sáré rárá, tí kò bá sí idi mì sáré.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kàn? Bẹ́ẹ̀ni ò mo ní, mo ní àìsàn ìkórira sí àwọn oúnjẹ kan, tó, tó tún ní bón bá ṣe sè, bón bá se ṣe oúnjẹ náà, ló máa jẹ́ kí n mọ bọ́yá máa ní ìkórira àbí mi ní ìkórira, mò ń ní àìsàn ìkórira fún àwọn oúnjẹ kọ̀ọ̀kan.